Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Kò yé mi ní tí ẹ gbà leri- n ti e gba lérò nípa pé ìrànwọ́ àkọ́kọ́. Torí ìdí èyí, mi ò ní ǹkan púpọ̀ tí màá sọ lórí ìbéèrè tí ẹ béèrè yìí. Yóò dára to, àbí ju bẹ́ẹ̀ lo, ti e ba le túmọ̀ nkan, te ba le so n ti e gba lero, papa nípa pàpá ǹ tí ẹ gbà lérò nípa ìrànwọ́ àkọ́kọ́ yìí. Ìrànwọ́ àkọ́kọ́ òkay, bí mo ṣe tún ń pè ní ìṣìnyi, ni mo rántí pé bóyá ìgbà àkọ́kọ́ t'eeyan o ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn, mo maa n ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn. Ó dálé lórí ǹ tí ẹni náà bá fẹ́ ṣe. Torí náà mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Ìró wo ni ò ń gbọ́ nílé rẹ ní gbogbo ìgbà? Iro ti mo n gbọ ni ile mi ni gbogbo ìgbà o da le lórí àsìkò akoko ti a ba wa páapaa jùlọ ní ìdájí kùtùkùtù, ìró tí mò máa ń gbọ́ ni ìró ìrun pípé. Lẹ́yìn tí mò bá gbọ́ ìró ìrun pípé tán, àwọn adìyẹ náà bẹ̀rẹ̀ sí ní kọ. Lẹ́yìn ìgbà tí ilẹ̀ bá mọ́, màá máa gbọ́n pọ́ọ̀tì tí àwọn aládùúgbò mi ó máa dáná kọrọ́nkọ́ kọrọ́nkọ́ kọrọ́nkọ́. Tó bá sì di bí ọ̀sán, ìró tí mò máa ń gbọ́ ní ọ̀sán, òun náà ni ìrun pípé. Tó bá jẹ́ ní ọjọ́ Sunday, ìró ìlú ni. Bi aláfiṣe, ìlú, ìlú ni. Tó bá sì jẹ́ ní alé, kò kín sábà sí ìró kankan tí mò máa ń gbọ́. Àyàfi ìró mọ́tò tó bá ń lọ, tó ń bọ̀ lójú títì torí ilé mi súnmọ́ títì púpọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Èmi ò kí ń ṣe ẹni tí ó máa ń wo eré ìdárayá kankan, torí ìdí èyí, ó lè fún mi láti sọ fún, láti sọ pàtó irú ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn. Ṣùgbọ́n nígb bí àwọn èèyàn ṣe máa ń sọọ́, mò ń máa ń fetí kọ́ọ, mó sì máa ń fetí gbọ́ ǹkan tí wọ́n ń sọ. Mo mọ̀ náà mo wò ó bóyá pín-in ké mí náà mú ẹgbẹ́ẹ, ẹgbẹ́ eré ìdárayá Chelsea.

Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan gidi gan, tó jẹ́ pé bí mo ṣe máa ń ṣe ètò ǹkan, ó sì máa ń fà á tí àwọn ènìyàn tí wọ́n máa fí fẹ́ràn mi, pàápàá jù lọ. Ibi iṣẹ́ tí mo wà, gbogbo bí mo ṣe ṣètò, tí màá mọ àwọn messages, àwọn ǹkan tí màá máa lò níbi iṣẹ́ mi tó máa mú iṣẹ́ mi yá fáfa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn torí rẹ̀ máa fi fẹ́ràn mi. Mo rántí ìgbà kan nígbà tí mo fẹ́ ṣe defense mi nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga university, mo jáde láti wá ṣe defense project mi, tí mo ṣe tan PowerPoint mi yóò báyìí, tí mo gbé table of content jáde, gbogbo àwọn professor, àwọn ènìyàn kànkà kànkà tí wọ́n jókòó sí ìjà jókòó náà wọ́n ní "Wow! Eléyi wa well organized." Bẹ́ẹ̀ sì ni wọ́n ò bí mi ní ǹkan kan. Bí mo ṣe ṣe, mo káà gbogbo ǹkan ní mo kọ síbẹ̀, ní wọ́n ò bí mi ní ǹkan kan torí pé ó wà well organized. Torí ìdí èyí, mo máa ń ṣe ǹkan mi ní ètò ètò.

Fẹ́ràn wa, ṣe o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wà ní òru, pàápàá jùlọ ní ọwọ́ idàkẹta òru. Ìgbà yi ni awa mùsùlùmí agbagbo gẹ́gẹ́ bi anobi wa se so fún wa pe ọlọ́run wa yo wa si isa sanmo èyí ti ó sún mọ́ wa jù pẹpẹ, tí ó sì máa sọ, tí ó máa kéde pé ta ló fẹ́ nǹkan lọ́dọ oún kòún ṣe fún, ta ló fẹ́ àforíjì kòún ṣe fún, ta ló fẹ́ nǹkan mere kòún ṣe fún. Torí ìdí èyí, àsìkò yìí ó jẹ́ àsìkò tó da ní gbogbo òru kí èèyàn máa jí. Torí e, lo je ki n like e.

Ìbéèrè alámọ̀ràn dá tí won beere ni ìbéèrè alámọ̀rà dá tí wọ́n béèrè lọ́wọ́ mi sọ wi pé "Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà?" Bí mo ṣe máa ń múra sílẹ̀ pẹ̀lú oní-ìpàdé pẹ̀lú oníbàárà mi ni wípé, ǹkan tí mo bá tà fún wọn gbẹ̀yìn ni màá wo òkè, kíni ó ṣẹlẹ̀, kín ló lè ṣẹlẹ̀, kín ni ǹkan tí ó ṣẹlẹ̀. Bayi ni masi se se igbe aradi pẹ̀lú onibara mi.

Mo fẹ́ràn láti sọ nítorí pé ó kan dùn ni etí. Ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti máa ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti máa sọ, òun ni kí n máa sọ nípa ẹ̀sìn mi, kí n máa ròyìn àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa ẹ̀sìn mi. Torí mo nífẹ̀ẹ́ ẹ̀sìn mi gidi gan. Mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ẹ̀sìn mi dé 'góńgó. Mo fẹ́ràn ẹ̀sìn Islam gidi gan, tó jẹ pé mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn Allah, mo de fẹ́ràn Ànábì Muhammad Sallallahu Alaihi Wasallam. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀rọ̀ wọn ni mo fẹ́ràn láti máa sọ jù.

Won ni iṣẹ́ wo ni onira ju funmi? Iṣẹ́ tí ó jinira jù fún mi, òní kí n máa fọ aṣọ. Mo, mo kórìíra kí ń máa fọ aṣọ. Mi ò tíì fẹ́ gbọ́ se ti rárá ni. Eléyìí kò sì ṣe má ṣe ni. Torí ìdí èyí ni mo fi ń gbìyànjú ní gbogbo láti sa ipá láti rí pé mo ra washing machine. Èyí tí yóò máa bá mi fọ aṣọ.

Kí n bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí yóò yàtọ̀ sí tí àgbà. Ọ̀nà tí mo máa ń fi bá ọmọdé sọ̀rọ̀ ní ọ̀nà tí yóò fi yàtọ̀ sí àgbà ni wípé tí mo ń bá ń bá ọmọdé sọ̀rọ̀ máa mo lo ọwọ àti gbogbo ara mi láti fi ṣe àpèjúwe ǹkan tí mo ń gbìyànjú láti ṣe fún. Máa dẹ̀ rí wípé mo ṣe ọrọ mi ní kẹlẹkẹlẹ mi ò ní sọ̀rọ̀ geere fún. Tí máa dá ọrọ si kẹ́lẹ́kẹ́lẹ́ ní ọ̀nà tí yóò gbà tí o fin gbọ́ ǹkan tí mo ń gbìyànjú láti sọ.

Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Bí mo ṣe máa ń kí ẹni tí mo bá pàdé, bí mo ṣe máa ń kí ẹni tí mo bá pàdé ní ojú ọ̀nà ni wípé, màá kọ́kọ́ bọ iru ẹni náà lọ́wọ́, màá sì béèrè àlàáfíà rẹ̀, màá béèrè ibi tí ó ń lọ, màá béèrè ibi tí ó ti ń bọ̀. Fún bí àpẹẹrẹ, "à, bóò ni? O mọ̀ ku'jọ mẹ́ta? Bóò ni gbogbo ile? Báwo ni àwọn ẹbí rẹ?" Yóò sì sọ pé, "dáadáa ni, o tó ọjọ́ mẹ́ta o." "Bóò ni gbogbo nǹkan?" Ẹ̀mí ò si dá lóhùn pé, "dáadáa ni." Òhun náà o sì dáhùn pé, "gbogbo àwọn ẹbí òun wà ní àlàáfíà." "Ibo lo ń lọ?" Yóò sì sọ ibi tí ó ń lọ fún mi. Àti pé, "ibo lo ti ń bọ̀?" Yóò sì sọ ibi tí ó ti ń bọ̀ fún mi. A sì pínyà.

Sọ fún wa ohun tí o kọ́ tí kò rọrùn fún ọ ní ìbẹ̀rẹ̀. Ohun tí mo kọ́ tí kò rọrùn fún mi ní ìbẹ̀rẹ̀, ohun ni kíkà Al-Qur'an. Mo kọ́ nígbà ti mo wà ní, ọmọdé, ọmọ bíi ogun ọdún, no, kiise ogún ọdún, bíi àádọ́ta àbí, fifteen, ni mo kọ́ nígbà náà. Kò rọrùn rárá ṣùgbọ́n mo ní láti kọ́. Lónìí ń kọ́, ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àfààní fún mi tí mo ṣẹ̀ n gbádùn rẹ, tí mo ṣẹ̀ ń dunnú pé mo kọ́ nígbà náà.

Iṣẹ́ tí ó mọ̀ ṣe yípadà ni ọdún won yìí. Iṣẹ́ tí mo mọ̀ ṣe kò kí n sábà yípadà ní ọ̀pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ igbá, ṣùgbọ́n ohun tó lè yí iṣẹ́ tí eyan ti ènìyàn wọ̀n ṣe padà, gan ni ètò ọrọ̀ ajé orílẹ̀ èdè.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, pàápàá jùlọ pẹ̀lú àlejò. Tí mo bá ní àlejò àbí tí mo bá ní àwọn ọmọdé ní ọ̀dọ̀ mi, mo fẹ́ràn kí n máa pín oúnjẹ pẹ̀lú wọn kí n sì máa gba àlejò wọn. Torí ìdí èyí, ó máa ń mú ìfẹ́ kòtànkà, ó sì máa ń mú inùdù, bẹ́ẹ̀ sì lọ ṣìi máa ń mú oríyá.

Sọ fún wa nípa odò tí ó wà ní tòsí rẹ. Odò tí ó wà ní tòsí mi ni odò asa dam. Odò asa dam ni odò tí ó wà ní tòsí mi, tí ó sì jẹ́ èyí tí ó ń pon omi fún ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìlú Ilorin. Ashadam yìí jẹ́ èyí tí ìjọba ti gbé sílẹ̀ láti àìmọye ọdún sẹ́yìn.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ èyí tí à ń pè ní NIN. Eleyi ni àmì ìdánimọ̀ mi tí mo sì máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn iṣẹ́ àkànṣe àti fún ìdánimọ̀ tí ó rìnlẹ̀.

Sọ fún wa nípa ọjọ́ tí ó gbé, tí ó gbé raga gidigidi? Rárá o, èmi ò ní ọjọ́ kankan tí èmi máa ń gbé raga. Ìgbéraga ó jẹ́ èyí tí òfin Islamu lòdì sí, torí ìdí èyí, kódà ẹni tó bá ní ìgbéraga tó kéré bí ọmọ náà gún inú ọ̀nà ni wọ́n ti yọ́kòro láya rẹ̀ fún un.

Sọ fún wa nípa ilé, ilé àtijọ́ tí o ti rí. Ilé àtijọ́ tí mo ti rí, òun yìí tí bàbá bàbá mi kọ́ sí ìlú wa tí a máa ń gbé. Ìyàrá tó wà níbẹ̀, ó fẹ́ tó mẹ́ẹ̀ẹ́dógún. Ilé náà tóbi gidi gan tí ó sì, tí ó sì gùn, tí ọ̀pọ̀lọpọ̀ ẹnu ilé sì wà níbẹ̀ torí a pọ̀ ní ọ̀dọ̀ wọn gidi gan-an ni. Àtàwọn, àtàwọn ọmọ wọn, àtàwọn ọmọ ọmọ wọn, gbogbo wa là ń gbé ní òju kan. Nínú ìtàn, a gbọ́ wípé wọ́n kọ́ ilé náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ṣà ń dàwó kó tó di pé wọ́n a kọ, tí owa dúró gidi.

Salaye bí ó ṣe ń gbéradì fún àjọyọ̀ ńlá. Émi kò kín ṣe àwọn àjọyọ̀ ńlá kankan yàtọ̀ sí ọjọ́ ọdún iléyá. Ọjọ́ ọdún iléyá nìkan ni àjọyọ̀ ńlá kan tí mo máa ń ṣe. Ohun tí mo sì máa ń ṣe ni pé màá ra aṣọ tuntun, màá ra bàtà tuntun bẹ́ẹ̀ sì ni màá tọ́jú àwọn owó tí màá máa ná ní ọjọ́ náà fún gbogbo àwọn ọmọ kéékèèké.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Eré àwọn ọmọdé tí mo mọ̀ tí àwọn ọmọdé máa ń ṣe ní àdúgbò mi, òní eré tí a máa ń pè ní bọ́ḿbè. Wọ́n ó fa ìlà sílẹ̀ẹ́lẹ̀, wọ́n sì máa hán ìgò kan lọ́wọ́, wọ́n ó máa jùú, wọ́n ti dá ìlà yìí, wọ́n ti dá ìlà yìí sí ọ̀nà igun tí ó pọ, wọ́n ó máa jùú, wọ́n sì máa fẹsẹ̀ kan fò lọ bá ìgò náà.

Kíni ó máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ni òwúrọ̀ tí mo bá ti jí, màá kọ́kọ́ tẹ́, màá kọ́kọ́ kírun, tí mo bá kírun tán, màá fọ ẹnu mi, màá sì lọ wẹ̀. Àbí ìgbà mìíràn, màá fọ ẹnu, kí n tó lọ kírun, tí màá sì lọ wẹ̀, tí màá sì lọ dálẹ̀nù, tí màá sì fọ aṣọ mi. Lẹ́yìn eléyìí, màá sì dáná, màá jẹun, màá sì lọ síbi tí ó yẹ kí n bá lọ.

Òun ni o ṣe máa ń mọ ẹni tí ó lè gbẹ́lẹ̀kẹ́lé nínú ọ̀rọ̀ kan. Bí mo ṣe máa ń mọ ẹni tí mo lè gbọ́kànlé nínú ọ̀rọ̀ kan, ni wípé tí ẹni náà bá farabalẹ̀ tí ó sì máa wòféèfé tí ó sọ àṣírí ẹni kankan fún mi. Torí ìdí èyí, ọkàn mi ó tàn wípé irú ẹni báyìí ó ṣe é ṣe kó má lọ sọ nǹkan tí mò ń sọ fún un fún ẹlòmíràn àti wípé kíni mo fẹ́ máa sọ ọ̀rọ̀ mi fún ẹlòmíràn fún. Tí mi ò fọ̀rọ̀ mi lẹ́ ọlọ́run lọ́wọ́, ọlọ́run nìkan lẹ̀ mi màá fi ọ̀rọ̀ mi lé lọ́wọ́. Mi ò kí ń bìkítà, ọ̀rọ̀ tí mo bá sọ fún èèyàn kò kà mí bóya a lọ sọ fún èèyàn mìíràn àbí kò sọ fún èèyàn. Èmi ó ríi pé ọ̀rọ̀ tí mo bá sọ fún èèyàn, etí tó pọ̀ lè gbọ́ tí ó sì le ṣe ìpalára kákan fún mi.

Irú rẹ̀, iṣẹ́ wo ni a ó nílò níbí ní níbí ní ọdún tí ń bọ̀? Èmi ò mọ iṣẹ́ kan tí a nílò kankan níbí ní ọdún tí ń bọ̀, torí wípé mi ò, mi ò mọ ǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la. Ọdún tí ń bọ̀ kan tó lè má ba emi láyé, oun ni máa ma ki ironú bọ̀lẹ̀ tí màá ma wo ǹkan tí ó ṣẹlẹ̀. Ọlọ́run ló ń darí àlàmọ̀rí ènìyàn, Ọlọ́run ló ń darí àlàmọ̀rí wa. Ọ́n sì ló ti kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí-- kò ì ṣe gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ló kọ fún wa. Though, awà la ń ṣe ǹkan tí à ń ṣe, ṣùgbọ́n gbogbo ǹkan tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ti mọ̀ tí mi ò sì ní ìkakpa kankan ní orí rẹ̀. Àfi èyí to bá ti bá mi tí mo bá ṣe, òun nìkan ni mo ní ìkapa lé lórí. Ṣùgbọ́n oun tó ń bọ̀ wá, mi ò mọ ní ìkapa kankan lórí rẹ̀. Kílódé tí màá ma dára mi láàmú, tí màá ma wo ǹkan tí ó lè ṣẹlẹ̀, bí ó bá ti ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ náani yẹn, parapinra rẹ̀, kákú.

Wákàtí mélòó ni o máa ń wò ojú ìbòji lójúmọ́? Ojú iboju ojú ìbòjú ojúmọ́. Wákàtí tí mo máa ń lò. Wákàtí mélòó ni o máa ń wò ojú ìbòjú lójúmọ́? Mi ò kò í tẹ sọ, n tẹ gbà lérò nípa ojú ìbòjú yìí kò yé mi rárá.

Ìgbà wo ni o ń rẹ́rìn látọkàn kẹ́yìn? Ìgbà tí mo rẹ́rìn láti ọ̀kàn kẹ́yìn, ojojúmọ́ ni mo máa ń rẹ́rìn látọkàn torí ọmọ kékeré kan tí ó wà ní ilé wa, ó fẹ́ràn kí ó máa pè mí. Gbogbo ìgbà tó bá sì pè mí, inú mi máa ń dùn, eléyi si máa ń yọ́mọ mi nínú gidigidi tí màá sì rẹ́rìn wá látọkan.

Omi tó máa n mu ló júmọ̀ pọ̀ tó, omi tí mo máa ń mu ní ojúmọ́ pọ̀ tó, ó pọ̀ tó bí ká sọ pé bí three liters. Torí tí máa ṣe jí láàárọ̀ kùtùkùtù, mà á kọ́kọ́ mu omi. Ti mo ba n jẹun, kin to jẹun ma koko mu omi. Tí mo bá ń jẹ lọ́wọ́, mà á mu omi. Tí bàá sì tún jẹ tán, mà á mu omi. Tí màá fẹ́ jáde, mà á mu omi. Tí uàá sàlọ̀wàlá tàn, mà á mu omi. Mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi lóojọ. Torí náà omi tí mo máa ń mu yóò tó three liters.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Ọ̀nà tí mo máa ń gbà gbọ́ èrò àwọn oníbàárà mi pọ̀ gidi gan-an. Alákọ́kọ́ ni láti pè wọ́n lórí WhatsApp. Yàtọ̀ sí kí n pè wọ́n lórí WhatsApp, mo tún lè, mo tún lè pè wọ́n lórí ẹ̀gọ́, ẹ̀gọ́, àárọ̀ bá mi sọ̀rọ̀ mi. Mo sì tún lè lọ sí ọ̀dọ̀ wọn láti lọ gbúro wọn, láti lọ kí wọn.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Sọ fún wa nípa ẹgbẹ́, ẹgbẹ́ ìtọ́jú owó. Ẹgbẹ́ ìtọ́jú owó ó lè jẹ́, ó lè bẹ̀rẹ̀ láti bí ènìyàn méjì tí wón sì para papọ̀ láti máa dá owó jọ fún ara, fún ara ara wọn, láti ṣànfààní fún ara ara wọn. Ó bẹ̀rẹ̀ láti orí ènìyàn méjì lọ sókè. Ko si bi won o se le po to bẹ́ẹ̀ náà si ni ahh. Ò tíì ṣe tán. So mo fẹ́ràn, èmi náà wà nínú àwọn ẹgbẹ́ tó máa ń fi, tó máa ń ṣe ìtọ́jú owó ní ibi iṣẹ́ mi. Awa bi mefa lawa nínú egbe náà ti a si maa n da owo ni ososu ni ẹni ti yio koko ko losu kan, titi ti a maa ko tan ni oṣù náà.

Ìgbà melo ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Ìgbà ti mo maa n ni ìpàdé ni ose ose, mi o ki n saaba ni ìpàdé rara rara ni temi. Àkọ́kọ́ ná, níbi iṣẹ́ tí mò ń ṣe, mi ò kí ń sábà ṣe iṣẹ́ tí màá ní láti máa pàdé ẹnì kankan, torí iṣẹ́ mi ò dá lé lórí èmi nìkan náà ni.

Lérò rẹ̀, kí ni ìwà ọmọlúàbí? Ìwà ọmọlúàbí ò ní ìwà tí ó jẹ́ wípé tí a bá ká ènìyàn mọ́ ibè kò ní sí pé ojú ò ti ènìyàn, kò sì ní jẹ́ pé, kò ní jẹ́ pé ara ò ti ènìyàn, tí ara ẹni ò wà kọ́ tì. Láti sọ, láti sọ ìwù ẹni tí èèyàn jẹ́ àti ọmọ ẹni tí èèyàn ṣe ni ìwù rẹ̀. Ba ní fún bí àpẹẹrẹ, ìwà ọmọlúàbí ò ní ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìṣejẹ́jẹ́ pẹ̀lú àwọn aládùúgbò, ìṣejẹ́jẹ́ pẹ̀lú àwọn òbí ènìyàn, ìṣejẹ́jẹ́ pẹ̀lú ara ẹni àti ìṣejẹ́jẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ ń gbé àdúgbò àti ìṣejẹ́jẹ́ pẹ̀lú àwọn ọmọ ìyá ẹni. Eléyìí ṣe kókó, kókó gidi gan. Ó jẹ́ ìwà tí ó máa ń mú kí ènìyàn dáwà.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé jẹ́ èyí tí wọ́n máa ń kọ ní ilé ìwé. Èyí tí mo mọ̀ nígbà tí àwa náà wà ní kékeré, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn mo ti gbàgbé. Àti wípé èyí tí mi ò gbàgbé, ẹ̀mí bá fẹ́ràn láti kọ́, ṣùgbọ́n tí ń bá kọ́, ẹni tó ṣe é ṣe kí ó máa gbọ́ kinni yìí, kí ó fẹ́ máa kọ ka lélẹ̀, yóò jẹ́ ìnira fún ẹni náà. Torí ìdí èyí, mi ò ní fẹ́ kọ́, torí pé mi ò ní fẹ́ fi ara ni iru ẹni náà.

Ó ṣe n ya àwòrán rere. Èmi ò kí ń ya àwòrán rere kankan. Àwòrán ó jẹ́ ǹkan tí èmi ò nífẹ̀ẹ́ sí. Kódà àwòrán ara mi, èmi ò kí ń yà á. Depo pé máa wá ya àwòrán ẹlòmíràn, torí náà mi ò kí ń ya àwòrán kankan fún ara mi. Bẹ́ẹ̀ sì ni mi ò sì kí ń gbà kí ènìyàn kí ó bá mi ya àwòrán náà.

Ìpà ìrántí àkókò ọjọ́, àkókò òjò. Ìrántí nípa àkókò òjò jẹ́ èyí tó ṣe kókó gan, torípé ó jẹ́ àsìkò tí ilẹ̀ máa tutu, ti inú máa ń dùn tí ara síi má ń ya. Àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbógbo kan máa ń dákẹ́ rọ́rọ́ tí wọ́n sì máa ń ṣe gbígbéga fún ọ̀, àṣẹda.

Sọ fún wa nípa oúnjẹ àkókò ìkórè. Èmi ò kí ń jẹ oúnjẹ àkókò ìkórè torí ìdí èyí mi ò mọ̀ ǹkan kan nípa oúnjẹ àkókò ìkórè. Àwọn ẹ̀sìn krìstẹ́nì, àwọn ọmọ lẹ́yìn jesu àwọn ni wọ́n máa ń ṣe ìkórè, torí ìdí èyí mi ò lọ siibi ìkórè rí. Mi ò dè rí ǹkan kan níbẹ̀, ṣo mi ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ǹkan níbẹ̀.

Ṣé o ní àwòrán lára? Rárá o, èmi kò ní àwòrán kankan lára, mo kó, mo fẹ́ràn kí n ya àwòrán sára ṣùgbọ́n ẹ̀sìn mi ò faramọ́ọ. So torí ìdí èyí bí ẹ̀sìn mi ò ṣe faramọ́ yẹn, mo kórira rẹ̀. Mi ò le ṣe láyé láyé àti wípé ojú tí àwọn èèyàn máa fi ń wojú àwọn tó ní àwòrán lára ó jẹ́ ojú tí ó máa ń rí bákan bákan. So torí ìdí èyí kí ni mo fẹ́ ṣe sára fún? Kò sí ìtumọ̀ fún. Kí èèyàn ó tún wá lọ mọ, ki èèyàn máa lọ kó cancer.

Ṣé o jẹ́ ẹni tí ó jẹ tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò tí kò tí kò jẹ ẹran? Rárá, èmi jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Mo dẹ̀ fẹ́ràn kí n máa jẹ ẹran púpọ̀, pàápàá jùlọ ẹran ògúnfe, ẹran màlúù, ẹran àgbò. Àwọn ẹran yìí mo fẹ́ràn rẹ̀ gidigidi gan. Ṣùgbọ́n ẹran ẹlẹ́dẹ̀, mo korira rẹ̀ láyé wọn ń gbọ́ lọ́run. N tí ẹ kí n fẹ́ gbóòórùn pé wọ́n ń dín gan, ibi tí wọ́n ba ti ń dín, inú máa ń bí mi ni.

Sọ fún wa nípa píparí ẹja. Sọ fún wa nípa píparí ẹja. Píparí ẹja, ìgbà wo? Ìgbà mélòó ni o ń gbà? Ibi tí a tin, ibi tí a ń ta wọ́n? Mi ò mọ̀ nípa pípa rí ẹja. Ohun tí ẹ sì ń sọ nípa èyí kò yé mi rárá, torí náà mi ò ní ìdánú púpọ̀ lé e lórí.

Sọ fún wa nípa ìgbà àti àjèjì ràn ọ lọ́wọ́, ìgbà àti àjèjì ràn ẹ́ lọ́wọ́, ìgbà tí àjèjì ran mi lọ́wọ́ ni ìgbà tí àjèjì kan tí ó ra omi fún mi pure water láti fi jẹ oúnjẹ mi. Eléyìí jẹ́ nǹkan tí ó jọ mí lójú púpọ̀ tí inú mi sì dùn gidi gan, tó yẹ pé n kódà mo fẹ́ lè ní òhun ló jẹ́ ẹ̀bùn tí ó ní agbára jù tí mo sì ti gbà ní ayé mi. Ẹ̀bùn tí inú mi dùn sí jù, òhun ni.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Rárá, èmi ò kí ń wọ ìbọ̀wọ́ torí pé kò sí, mi ò ní ìdí kankan láti wọ̀ọ́. Ṣùgbọ́n nígbà tí mo máa fi ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ yogurt mo máa ń wọ ìbọ̀wọ́ níbẹ̀ tí, torí ọwọ́ wa ni láti wà nínú ìbọ̀wọ́ kí a má lọ ki bacteria àwọn kòkòrò àìfojúrí, kí a má lọ ki bọ́nú yogurt torí yogurt jẹ́ èyí tí ó jiri gidigan. Tí ó jẹ́ pé tí bacteria kékeré kan bá kó sínú rẹ̀, yóò ràn táa, yó ràn lọ́wọ́ ká ni.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Éè, ilé ìsẹ̀mbáyé, ọlọ́run o ni jẹ, ọlọ́run o ni jẹ n rí, ọlọ́run o ni jẹ n rí n tí o gbé mi lọ síbẹ̀, ọlọ́run ẹ jẹ n rí ǹnkan tí ó mú mi rinna kó bẹ́ẹ̀. Kódà ọjọ́ tí máa bá, bóyá oko ọdún kan tí máa bá ronú pé màá lọ síbẹ̀. Oku ọdún kan tí màá ronú, tí màá ronú ni o, ó ti ku ọdún kan báyìí tí màá wá ronú pé a! Kí n wá lọ síbẹ̀. Kọlọhun mú mi kúrò lórí ilé ayé torí n tí ó dá fún mi nìyẹn. Kọlọhun pami sórí salafi, Kọlọhun sanu mi, ko ma gbe ki n rogun ti maa filọ sile isembaye oo. Èmi ò fẹ́ràn láti lọ síbẹ̀ o. Kódà mo koríra rẹ pẹ̀lú.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, èmi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ mi. Ní ìgbà tí mo bá ti wà ní ibi iṣẹ́, coffee jẹ́ nǹkan tí kò da torí ó ní caffeine nínú. Ó dẹ̀ máa ń jẹ́ kí, kò kí ń jẹ́ kí ènìyàn sùn. Torí náà tí ọrun bá ń kùn mi ní ibi iṣẹ́ mi, èmi ó farabalẹ̀ sun. Ṣé ò sí ǹkan kan tí ẹni kankan ó sì ṣe fún mi, tí a ó pé kí wọ́n jí mi. Kí a má sì tí jí mi tí mo wọ̀n ránrànrán mò tún ti ji, mò tún ti continue iṣẹ́ mi.

Sọ fún wa nípa òwe ti o ma n pa. Òwe tí mo máa ń pa, ohun ni wípé. Púpọ̀ nínú àwọn òwe tí mo máa ń pa ṣùgbọ́n báyìí mi ò le, adiyẹ funfun, ko mọ ra ẹ lágbà. Eléyi je èyí tí mo máa ń pa lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo sì máa fi ń dára mi lára yá ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ko ki n si itumọ kankan fún.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ. Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó dá lé lórí irú nǹkan tí a ṣe tí a fi rí owó náà. Tí a bá rí owó hé, á pín déédéé ni. Tí ó bá jẹ́ pé wọ́n bùn wa ní owó ni, a á pín déédéé ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ la ṣe tí wọ́n fi fún wa lówó, a á pín owó bá a ṣe iṣẹ́ sí ni ọ́.

Sọ fún wa ohun tí ò ń ṣe nígbà tí o bá ní ààyè. Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ní àye ni kí n ka Al Quran tàbí kí n máa ka àwọn ìwé mi, àwọn àwo elékéwù mi àbí àwọn àwọn ìwé ile ìwé mi tí eleyi sì jẹ́ ọkàn tí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún mi ní gbogbo ìgbà tí mio bá se nkankan.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, báwo sì ni níìsín? Bi àwọn ènìyàn se n ba ara wọn sọ̀rọ̀ tẹlẹ, iyen ko ye mi o. Ṣùgbọ́n nisisiyi ni mo le sọ bí àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ níìsín, o ni ní orí fóònù alágbèéká àti wípé irú ìbeerevyìí gan kò kun rẹ́rẹ́ tó. Tí ènìyàn bá, báwo ni ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ bíi ti báwo? Ṣé àwọn tí ó wà ní jìnnà ni àbí àwọn tó wà ní tòsí? Eléyìí kò yé mi o. Bóyá kẹ́ tún ìbéèrè yìí béèrè kí ó lè ba kó kun rẹ́rẹ́ kí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé.

Sọ fún wa bí ẹ ṣe ń rán àwọn àgbà àdúgbò lọ́wọ́. Ọ̀nà tí mo máa ń gbà ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ ó pọ̀ ó sì pín sí oríṣiríṣi. Ó dá lé lórí iru àgbà, ohun tí àgbà fẹ́ ṣe àti ohun tí mo lè ṣe, tí mo lè ran wọ́n lọ́wọ́. Tó bá jẹ́ pé àgbà tí ó fẹ́ wẹ̀ ni, mo lè ran wọ́n lọ́wọ́ láti mú wọn lọ sínú ilé ìwẹ̀ ṣùgbọ́n un o lè ran wọ́n lọ́wọ́ láti wẹ̀ wọ́n wò. Atipe iru agbagbala toba jẹ, toba jẹ àgbàlagbà obìnrin ni iru, oni nǹkan ti mo le se fún iru wọn. Tó bá sì jẹ́ tì tọ́kùnrin náà ni, ó ní nǹkan tí mo lè ṣe fún irú wọn. Mo lè bá àgbàlagbà ọkùnrin kí n bá fárí rẹ̀, kí n bá fọ bàtà rẹ̀, kí n bá fọ aṣọ rẹ̀ ṣùgbọ́n irú àgbàlagbà obìnrin, ó lójú nǹkan tí mo lè ṣe fún wọn. Àwọn obìnrin ló lè ṣe iru ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún irú àgbàlagbà obìnrin bẹ́ẹ̀ torí ìdí èyí. Ọ̀nà pọ̀ tí mo máa ń gbà láti ran àwọn àgbàlagbà lọ́wọ́ tí mo sì fẹ́ràn kí n máa ran àwọn àgbàlagbà lọ́wọ́. Yí kí àgbàlagbà, ìrànlọ́wọ́ ni fún wọn wò. Mo fẹ kẹ mọ eleyi náà dájú pe keeyan ki àgbàlagbà o jẹ nǹkan idunu, o jẹ nǹkan ìwúrí fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti wọn si maa n fẹ́ràn rẹ torí idi èyí mo fẹ́ràn ki n ma ran àgbàlagbà lọwọ. Ó sì máa ń wù mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n máa ran àgbàlagbà lọ́wọ́. Ọ̀nà sì pọ̀ tí mo máa ń gbà ran àwọn àgbàlagbà lọ́wọ́. Ìgbà mí, owó fún ni, kò tó iyì, kò tó, ẹ̀, i wa ń bẹ́ẹ̀ tí èèyàn bá fún èèyàn lówó, kò kí n tó àṣìko tí èèyàn lò pẹ̀lú wọn. Torí náà, ọ̀nà mii teeyan tun le gba ran àgbàlagbà lọwọ, oun ni keeyan dúró tiwọn keeyan si gbọ nǹkan tiwọn fẹ́ràn sọ. Eléyìí náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ànfààní. Hello, thank you.

Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe fún àwọn ènìyàn tí mo bá mọ̀ àbí tí mi ò bá mọ̀. Ó dá lé lórí bí ẹni náà bá ṣe wá sí, àbí tí mo bá rí bí ẹni náà ṣe rí. Àti wípé irú iṣẹ́ ọ̀fẹ́ báyìí, ó tún wa ń dá lé ru irú iṣẹ́ náà. Bí ki n gbérù ènìyàn ní ìsìn, mo rí ẹni tó fẹ́ gbé omi sí orí àbí ó fẹ́ gbé ẹrù sí orí, kí n wá lọ síbẹ̀ kí n lọ rán wọn lórí. Mo ṣiṣẹ́ ni, iṣẹ́ ọ̀fẹ́ dẹ̀ni. Àbí se má tun wá gbowó pé mo fẹ́ gbérù ènìyàn ni kò ṣe é ṣe torí ìdí èyí. Iṣẹ́ ọ̀fẹ́ pọ̀ tí mo máa ń ṣe tí mo sì ti ṣe rí.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, oun ni láti lọ sí ilé kéwú, láti fọ asọ mi, láti lọ asọ mi, láti múra di ọsẹ tí nbọ. Ṣùgbọ́n èyí tó ṣe kókó jù oun ni láti lọsi ilé kéwú, láti lọ kéwú ní ilé ẹkọ mi.

Àkókò mélòó ni o máa ń sùn? Àkókò tí mo máa ń sùn lóojọ́ kò ki n ju wákàtí márùn-ún péré lọ torí gbogbo òru máa fi ṣiṣẹ́ ni màá tún tàn fi ka ìwé. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀sán mi mo máa ń sùn ni, pàápàá jùlọ ní àárọ̀. Láti bí aago mẹ́jọ àárọ̀ maa sì sùn di bí i ọwọ́ aago mọ́kànlá àbáago méjìlá tí màá sì tun tí jí tí màá tun tí bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tí i ba tún ti di bí i aago méjì sí aago mẹ́rin mo tún máa ń sùn lọ́pọ̀lọpọ̀ jgbà.

Ṣàlàyé ibi tí ò ń gbé. Ibi tí mò ń gbé ó jẹ́ ibi kan tí àwọn ènìyàn pọ̀, tí àwọn ènìyàn sì máa ń lọ, tí wọ́n máa ń bọ̀ pẹ̀lú ìdùnnú tọ̀ yaya. Agbègbè náà ní ààbò tó pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbé níbẹ̀, tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń bọ̀. Ṣùgbọ́n ní ìgbà kan, tí arákùnrin kan tí ó máa ń wọnú ilé wa, tí ó máa ń jí nǹkan wa gbé. Ṣùgbọ́n láti ìgbà tí Ọlọ́run tí bawí kòwá sí inú ilé wa mọ láti wá jí nǹkan wa gbé mọ́.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú ìyá tí ó ṣèṣe bímọ, tí ó ṣèṣe bímọ, tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. Sọ fún wa bí a ṣe ń tọ́jú ìyá tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. Èmi ò mọ̀ bí a ṣe ń tọ́jú ìyá tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ o. Torí pé mi ò bímọ rí, mi sì kí ń ṣe dókítà, mi sì kí ń ṣe nọ́ọ̀sì, mi ò kí ń ṣe obìnrin pàtó pẹ̀lú. Torí ìdí èyí, èmi ò bímọ rí. Mi ò lè ṣe àlàyé kankan lórí bí a ṣe ń tọ́jú ìyá tí ó bímọ. Ṣùgbọ́n nti mo mọ̀ ni wípé ojú ara rẹ̀, wọn ò ní kó jókò sojú sórí omi gbóná fún ìgbà díẹ̀ kí abẹ́ rẹ̀ lè jinná. Ọ̀kan tí mo mọ̀ nàá nun.

Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ. Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ṣe ń lọ. Mi ò ní, à, okay, ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ. Bí ọjọ́ mi ojoojúmọ́ ṣe ń lọ, ọjọ́ mi máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń ṣe láti lékún ní ìgbàgbọ́ àti láti lékún ní là-- dáadáa fún ẹ̀mí ara mi. Torí ọjọ́ iwájú mi, kó ba fi lélòó ládùn kọ́ lóyin. Torí ibìkan la ti ń bọ̀. Ni wọn-- ní ǹnkan bí ọgbọ̀n ọdún àbo ogójì ọdún sẹ́yìn, mi ò jẹ́ ǹnkankan o. Bẹ́ẹ̀ sì ni ní two hundred years sí ìsìn, ìyẹn ìgbà ọdún sí ìsìn, mi ò tún ní jẹ́ ǹnkankan mọ́. So, ó tún mọ̀ sí pé mò ń bọ̀ láti ibìkan ni, mò sì ń lọ sí ibìkan ni. Mi wà nítorí, ẹ́, ìyẹn, mi o wa ni tórí ìgbádùn àbí yindinyindin ayé yìí kí n wa fi pàdánù ọkan, ọkan kìni yìí. Ẹni to mu mi láti ibi ti mi o ti jẹ nnkankan to sọ di nǹkan loni, ti maa si tun padà ti mi ni jẹ nnkankan mọ, to tun wa sope oun o tun gbemi dide padà. Mo ní láti bẹ̀rù rẹ̀, mo ní láti tètè pèsè, ṣe ìpèsè sílẹ̀ fún ọjọ́ náà tí màá tún pàdé ẹlẹ́dàá mi.

Àwọn ojú òpópó ayélujára wò ní ó wà, àwọn ojú òpópó àwọn ojú òpó ayélujára tó wà ó pọ̀ gidi gan-an. Ẹ lè dálé lórí èyí tí ẹ bá ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ní báyìí ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Fún ìdí rẹ́kọ̀dìì yìí mi ò ní lè sọ ju ẹyọ kan lọ.

Sọ fún wa ohun ti o mu inú rẹ dùn láìpẹ́. Ohun tí yóò mú inú mi dùn láìpẹ́, òun ni ìgbéyàwó tí mo fẹ́ ṣe. Mo sì bẹ Ọlọ́hhn nínú àánú rẹ̀ kó má jẹ́ kí n kabamọ́, kó ṣe ní olóríire fún mi, kó ṣe ní ọ̀nà tí ó sì fún mi títí láéláé, tí ó sì jẹ́ ọ̀nà tí màá fi rí ayé gbé, tí màá sì tun fi rí àlukiyamọ̀.

Gègè bí o ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀, bí mo ṣe ń pa ilẹ̀ sílẹ̀ ni o màá kọ́kọ́ san igbó tí mo bá fẹ́ gbi ǹkan náà sí. Tí mo bá san igbó náà tán, màá kọ ebè. Tí mo bá sì ti kọ́ ebè tán, màá sì gbin àwọn nǹkan tí mo fẹ́ gbìn sí ibẹ̀.

Sọ fún wa nípa eré tí ò ń ṣe nígbà èwe. Eré tí mò ń ṣe nígbà èwe, ó ni láti máa gbá sẹ́ńdì tí a ń pè ní bọ́ọ̀lù sẹ́ńdì. Oun ni a maa n fi owo gba ti a si fa ila silẹ onigun mẹ́rin, a si pín ila náà si ọ̀nà mẹ́rin. Ẹnìkọ̀ọ̀kan o sì dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin tí a sì máa gbá bọ́ọ̀lù yìí síra wa. Ẹ̀kọ̀ọ̀kan ló gbudọ̀ bálẹ̀ níwájú wa kó tó di pe a gba. Tó bá ti balẹ̀ lẹ́ẹ̀mejì, ó ti di foul nìyẹn. Tó jẹ pé ènìyẹn, ó ti mú nìyẹn. Tí ènìyẹn bá ti, ẹni tó bá ti ní pọ́ìntì ju, tí ó ti kulẹ̀ ju, tó ti kùnà ju, òun ni yóò já tí yóò sì kúrò níbẹ̀, tí ẹlòmíì ó wọlé. Eré yìí jẹ́ eré kan tí ó máa ń dùn gidi gan, tí mo sì máa ń fẹ́ràn rẹ̀ gan.

Sọ fún wa nípa jíjòkòó sí ìta ní àṣálẹ́. Jíjòkòó sí ìta ní àṣálẹ́ jẹ́ èyí tí ó dùn, tí ó sì rẹwà, tí ó máa ń dùn gidigan. Ẹ̀yin ò, à, ìgbà náà òórùn ò ní tàrà púpọ̀, ooru ò ní mú bẹ́ẹ̀ sí ni àsìkò yóò tutù tí inú yóò sì máa dùn. Pápá jùlọ àwọn òórùn aládídùn tí ó máa ń jáde láti inú gbogbo orun ilé. Ni àkókò náà, àwọn ènìyàn máa ti dé láti ibi iṣẹ́ tí wọ́n ti máa máa se oúnjẹ alẹ́. Oórùn ò gbàùgbàùgbò kan ti inú sì, tí èlé yìí ó sì máa mú inú èniyẹn dùn tí ènìyàn ó ti máa salivate kó tó dí pé oúnjẹ dé wá ju rẹ̀.

Ṣàlàyé bí àlọ́ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí? Bi alo se n bere oun ni wípé akoko pe alo ooo, ti àwọn ẹni ti oun ngbo audience ti won si se alo. A sì tún sọ àlọ́ o, a sì tún sọ àlọ́. Bẹ́ẹ̀ ni, a sọ ìdí, ǹkan tí àlọ́ wa dá lé lórí àti ẹni tí ó wà níbẹ̀. Bẹ́ẹ̀ si tí a bá tì sọ ǹkan tí àlọ́ wa dá lé lórí, a sì sọ, a sì sọ inú àlọ́ náà tí a bá ti sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Lẹ́yìn náà, a ó sì sọ wípé bí àlọ́ mi ṣe jẹ́ niyen ò, a wa béèrè, ǹ to wa parí ọ́ àlọ́ náà ni wípé kíni àwọn ọgbọ́n? A béèrè pé kíni àwọn ọgbọ́n tí a kọ́ nínú àlọ́ tí a ti sọ síwájú yìí? Òlúkalúkù ó sì máa mú àwọn ọgbọ́n tí ó kọ́ wá, tí ó kọ́ nínú àlọ́ náà títí tí yóò sì fi dé òpin.

Kí ni a, kí ni o máa ń kó bí o bá ní láti jáde nílé kíákíá? Kí ni o máa kó tí o bá ní láti jáde nílé kíákíá? N tí màá kó tí mo bá ní láti jáde nílé kíákíá, òní certificate mi. Tàbí tí ẹ̀mí kékeré bá wà nínú ilé bí ká sọ pé ọmọ kékeré tí ó bá wà nínú ilé, màá ní láti sá eré láti dúnà ọmọ náà. Ṣùgbọ́n tí ò bá sí ẹ̀mí kankan nínú ilé, màá dúnà láti gbé certificate mi.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ ṣòkòtò péńpé mi ní gbogbo ìgbà tí mo bá lọ sùn. Ìgbà mìíràn, màá sì wọ síngílẹ́tì náà si. Ṣùgbọ́n tí oru bá mú niyẹn o, tí òtútù bá mú, bó tiẹ jẹ́ wípé ilé mi ò kí ń sábà mòtútù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo wà ní ìta tí kò kí ń ṣe ilé mi ni mo sùn, aṣọ tí mo bá wọ̀ jáde náà ni màá wọ̀ sùn o.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé màá kọ́kọ́ mọ̀ tí mo bá ti wo ìṣòro náà, màá wo ohun tó ń fa ìṣòro náà. Tí mo bá ti mọ nǹkan tí ó ń fa ìṣòro náà, bẹ́ẹ̀ ni màá wo ọ̀nà tí màá gbà ṣe. Alákọ̀ọ́kọ́ màá gbe sí-- tó bá jẹ́ èyí tí mo lè sọ fún àwọn ẹlẹgbẹ́ mi ni, màá sọ fún wọn pé, "Tọ̀, nǹkan báyìí ni ìṣòro tí ó wà n lẹ́lẹ̀ ọ̀. Báwo ni mo ṣe lè ṣe é, njẹ́ a rí ẹni tí ó lè ṣe rí?" Nibẹ̀ tí a bá rí ẹni tí ó lè ṣe é, tí a bá ṣe ri ẹni to le ṣe é, a le rí ẹni tí yóò mọ̀ nípa ẹni tí ó ti ṣe rí, tí wọ́n ó sì là mí ní ọ̀yẹ́ láti sọ nǹkan tí a bá lè ṣe tí a fi mu oríbọ kúrò níbi ìṣòro náà. L. To ba si jẹ́ ìṣòro tí mo lè ṣe fúnra mi ni. Paapaapa ni maa ti sáré se ti ma ti mu kúrò nbẹ.

Sọ fún wa nípa ọ̀nà tí ó mọ̀ jù. Ọ̀nà tí mo mọ̀ jù kò yé mi oo. Láti ibo dé ibo, ó ké. Ọ̀nà tí mo mọ̀ jù, ó ní ọ̀nà láti ibi iṣẹ́ mi lọ sí ilé. Ọ̀nà ibi iṣẹ́ mi lá lọ sí ilé, ó jẹ́, ó dàbí ìrìnàjò tó, tó jẹ́ thirty minutes péré. Ògbón aṣẹ́jú ni mo máa ń fẹ́ rìn lójoójúmọ́. Mo sì máa ń rìn ní ó kéré jù lẹ́ẹ̀mejì ní òjò, màá rìn láàárọ̀, màá sì tún rìn ní ìrọ̀lẹ́. Ohun tó wà ní ojú ọ̀nà pọ̀ gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ló wà ní ojú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ bus park ló wà lójú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìta mọ́tò ló wà lójú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ hòtẹ́ẹ̀lì wà lójú ọ̀nà. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ school náà wà lójú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ilé epo wà ní ojú ọ̀nà. Bẹ́ẹ̀ sì ni a tún rí ọ̀pọ̀lọpọ̀ ọjà náà wà ní ojú ọ̀nà.

Báwo ni o se maa n parọ ọkan nígbà ti iṣẹ́ ba bọ? Íṣẹ́ ò bọ́ lọ́wọ́ mi rí, bẹ́ẹ̀ sì ni mi ò lè sọ pàtó ǹnkan báyìí ni. Ṣùgbọ́n ohun tí mo lè rí sọ ni wípé ó dá kí ènìyàn ní iṣẹ́ kan lọ́wọ́ kó sì tún ní ìmíì tí ó tun mọ fi gba lẹ́gbẹ̀ẹ́, torí tí ikan bá bọ́ kò ní jẹ́ nǹkan tí yóò já eeyan kulẹ̀ tán yányán, tí eeyan ò wá di ẹdun àrìnlẹ̀. Àbí ti yóò di radarada nítorí nǹkan ti o sẹlẹ.

Sọ fún wa bí o ṣe máa ń, bí o ṣe ń lo, bí o ṣe ń lọ ra oúnjẹ jíjẹ, ohun jíjẹ. Bí mo ṣe máa ń ra ohun jíjẹ, ó ti ní ìyá kan ní àdúgbò mi tí mo máa ń fún ní owó ní oṣooṣù àbí ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ ra oúnjẹ jíjẹ. Ìyá yìí ni màá san owó fún tí yóò sì bá mi rà. Ìgbà míì mo máa ń ra oúnjẹ bí oṣù mẹ́rin sílé. Ó dá lé lórí bí owó bá ṣe pọ̀ ní ọwọ́ mi sì. Màá san owó bí, máa ra oúnjẹ bí oṣù mẹ́rin tí màá sì máa jẹ díẹ̀díẹ̀ sí inú ilé mi.

Ṣé o mọ àmì ìràwọ̀ wò? Rárá o, èmi ò mọ àmì ìràwọ̀ wò o. Mi ò tiẹ̀ mo wò rárá rárá. Mi ò sì fẹ́ má wò. Ó tako ẹ̀sin mi. Mi ò nífẹ̀ẹ́ síi. Mi ò sì fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ mọ́ bẹ́.

Eso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju, òun ni èso ọ̀pẹ̀ eyìnbo. Mo fẹ́ràn kí n máa jẹ ọ̀pẹ̀eyìnbo gidi gan. Ọ̀pẹ̀eyìnbo sì jẹ́ èso kan tí ó ládùn ní ọ̀pọ̀lọpọ̀, tí ó tún wá ní òórùn dundùn, tí ó sì tún ṣe ara ní ọ̀pọ̀lọpọ̀ oore.